Bẹ́ẹ̀ ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ tí mo ní yìí, ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọdún kan sẹ́yìn ni wọ́n fún mi ní káàdì iṣẹ́ yìí nígbà tí mo bẹ̀rẹ̀. Wọ́n sì ní kí máa wọ káàdì iṣẹ́ yìí tí mo bá ti dé ibi iṣẹ́. Láàárọ̀ tí mo bá dé ibi iṣẹ́, màá yọ káàdì mi kúrò nínú àpò mi, màá wọ̀ ọ́ sọ́rùn, màá bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́. Màá dé wọ̀ ọ́ sọ́rùn títí látago mẹ́jọ àárọ̀ títí di ago mẹ́rin ìrọ̀lẹ́ tí mo bá parí iṣẹ́. Bí mo bá dẹ̀ ṣe dìde kúrò lórí ìjókòó mi tí mo dé iwájú ìta tí mo ti máa kọ rúkọ mi sílẹ̀ pé mo ti fi iṣẹ́ sílẹ̀. Bí mo bá ṣe kọ rúkọ mi sílẹ̀ tán, bí mo ṣe bọ́ síta nínú ilé iṣẹ́, màá yọ káàdì ọ̀hún, màá fi sínú àpò mi, màá sì máa lọ sí ilé. Káàdì ilé iṣẹ́ tí à ń sọ yìí, káàdì tí mo máa ń wọ̀, wọ́n ní ká máa wọ̀, èmi náà sì máa ń wọ̀ ọ́. Ẹni tí ó bá wọ káàdì iṣẹ́ tí olórí iṣẹ́ wa bá gbámú, wọ́n máa fún un ní suspension. Suspension tó máa, tó máa jẹ́ pé ènì òhún máa jókòó sí ilé, kò ní wá sí ibi iṣẹ́ fún bí ọ̀sẹ̀ mẹ́ta torí káàdì iṣẹ́ tí kò wọ̀. Wọ́n ni ó pọn dandan ká máa wọ káàdì iṣẹ́ nítorí pé tí a bá wọ káàdì iṣẹ́, àwọn ẹni, àwọn, àwọn tó ń bọ̀ wá síbi ilé iṣẹ́ wa yìí, wọ́n máa wo orúkọ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ tó fi lè jẹ́ pé tí ẹnikẹ́ni bá hùwà tí ò da àbí tó bá hùwà tí ó tọ́ sí àwọn tó ń bọ̀ wá sí ilé iṣẹ́ láti wá bèrè ìmọ̀ràn àbí láti wá bá wa ra àti àbí láti wá ṣe nǹkan kan ní ilé iṣẹ́ wa. Tẹni tí ó, tẹ́ni tí òṣìṣẹ́ bá ṣe nǹkan tí ò da, káàdì iṣẹ́ yìí ni ẹni tó wá sí ilé iṣẹ́ wá bèrè ìmọ̀ràn yìí máa fi mọ ẹni tó hu ìwà tí ò da yìí. Torí ẹ ni wọ́n ṣe ní ká máa wọ káàdì iṣẹ́. Mo ní káàdì iṣẹ́. Èmi dẹ̀ réé, mo máa ń wọ káàdì iṣẹ́ mi ní gbogbo ìgbà tí mo bá dé ibi iṣẹ́. Àmọ́ tí mo bá wà nilé mi ò kí ń wọ, ibi iṣẹ́ ni mo ti máa ń wọ káàdì yìí. Èmi dẹ̀ ré ẹni tó ní ọ̀yàyà ni mí tí àwọn èèyàn bá wá sí ilé iṣẹ́. Orúkọ mi ni wọ́n á kọ́kọ́ wò. Orúkọ tó wà ní káàdì iṣẹ́ mi yìí torí wọ́n kọ ọ́ sí i. Orúkọ yẹn ni wọ́n máa wò. Ìgbà mí, mo lè máa bá èèyàn sọ̀rọ̀, ẹni tí mi ò mọ̀ tó jẹ́ ẹni tó wá sí ilé iṣẹ́ òun, òun á ti fi ojú sí káàdì tí mo wọ̀ sọ́rùn yìí, á dẹ̀ ti rí orúkọ mi. Ṣé ló máa pè mí lórúkọ? Á pè mí ní orúkọ mi, èmi náà á dẹ̀ sì dáhùn. Màá dẹ̀ bẹ̀rẹ̀, a dẹ̀ bẹ̀rẹ̀ ìbéèrè tó fẹ́ bẹ̀rẹ̀, màá sì dá lóhùn. Àwọn mìíràn inú wọn á máa dùn. Tí mo bá dá wọn lóhùn dáadáa, màá sì rẹ́rìn-ín díẹ̀. Màá sì dá wọn lóhùn, tán, màá sì dá wọn lóhùn bó ṣe yẹ. Tán wọ́n bá ṣe tán, wọ́n á pè mí lórúkọ, wọ́n á ní, "Mo ṣé èmi náà inú mi á sì dùn. Ẹ ṣe o. Ẹ ṣe gan-an ni."

Mi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná, torí tí mo bá fi fóònù mi sí charging, tí mo bá charge rẹ̀ tán, mo máa fi sori tébùl, orí tábìlì, ibi, ibi tí mo máa ń fi fóònù mi sí, ibẹ̀ ni fóònù mi máa ń wà. Àyàfi tí mo bá níṣẹ́ láti ṣe pẹ̀lú fóònù bí mo ṣe ń ṣe iṣẹ́ lọ́wọ́ yìí, bọ̀, a, bọ̀ mi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná tó yẹn o, no, mi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná jù, torí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò ó. Tí mo bá dẹ̀ ri pé mo wà níbí ṣáàbì tí mo bá ní nǹkan tí mò ń wò bí eré ìdárayá tó bá ń ṣe lórí fóònù tí mo bá wò àbí tí mo bá ń ṣeré ìdárayá pẹ̀lú fóònù mi, ìgbà mìíràn ó máa ń gbóná. Àmọ́ tí mo bá rí pé ó ti gbóná, mo máa fi sílẹ̀ títí ta fi títí tó bẹ̀rẹ̀ sí máa lò ó. Ẹ ṣé o.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mò ń wọ gíláàsì. Mò ń wọ gíláàsì nítorí pé tí mo bá fẹ́ ka ìwé mi ò kí ń rí nǹkan tí mò ń ka. Tí mo bá dojú kọ ìwé kí n ká, gbogbo ọ̀rọ̀ tó ń kọ sínú ìwé ṣe ló máa rún pọ̀. Kékéké, kékéké, kékéké mi ò ní rí nǹkan kan. Àyàfi tí ọ̀rọ̀ oun báà tóbi gidi gan an lójú ewé ni mo tó lè rí ǹkan tí èèyàn kọ. Torí náà, ìgbà tí mo rí pé ojú mi ò ríran, mi ò ráyè mi ò ríran rí ǹkan tó ń bá kọ sínú ìwé tó bá kéré, mo lọ ilé ìwòsàn. Mo lọ sọ fún dókítà. Dókítà sì yẹ ojú mi wò, ó sì fún mi ní gíláàsì. Gíláàsì tó fún mi yìí tí mo bá fẹ́ ka ìwé, ó ní kí n máa wọ̀. Tí mo bá wọ gíláàsì yìí, òwò gbogbo ọ̀rọ̀ tó ń kọ sínú ìwé mo máa rí á sì mọ̀lẹ́ kéderé inú mi á dẹ́ sì dùn. Gíláàsì yìí rán mi lọ́wọ́ gidi gan an torí wípé mo lè ka ǹkan tó bá kọ sínú ìwé. Ǹkan tí mo tún ń rí pẹ̀lú ojú mi tí mò ń ṣe ń wọ gíláàsì, tí mo bá fẹ́ ka ìwé ni pé tí mo bá gbé ìwé súnmọ́ ojú mi, mi ò lè ríran, mi ò kí ń rí ǹkan tó ń bá kọ tó bá súnmọ́ ojú mi. Mo ní láti sún ìwé náà sẹ́yìn gidi kó tó lè jẹ́ pé mo máa rí ǹkan tó kọ sínú ìwé. Ó wà lára ǹkan tí mo ṣe lọ rí Dókítà nijọ̀ kínní, tán ṣe ni kí màá wọ gíláàsì tó ń fún mi ní ilé ìwòsàn. Gíláàsì yìí dẹ́ ránni lọ́wọ́ torí gbogbo ǹkan tí mo bá fẹ́ ka kò bá jẹ́ bíbélì mi ni o. Kò bá jẹ́, à, ìwé táwọn ọmọ mi máa ń mú bọ̀ wálé tí wọ́n bá fún wọn ní ǹkan tí wọ́n máa ṣe ní school, nílé ìwé tí wọ́n ní kí wọ́n ṣe homework. Màá fún wọn. Wọ́n á mú ìwé fún mi tí mo bá wọ gilasses màá lè ka. Bẹ́ẹ̀ni, mò ń wọ glasses and ó dẹ́ dáa fún mi torí ó jẹ́ ń ríran, ó jẹ́ lè ka ọ̀rọ̀ tó ń bá kọ sínú ìwé. Tí mi ò bá wọ gíláàsì, mo máa rún ojú mi pọ̀ kí n tó lè rí ǹkan tó ń kọ. And kí n tó lè rí ǹkan tó ń kọ yìí mo ní láti sún ìwé náà sẹ́yìn gidi gan an kí n tó lè rí. Tí mi ò bá wọ gíláàsì, ìgbà mìíràn mo máa ń gbàgbé gíláàsì mi sí inú àpò mi màá ti jáde síta kí n tó rántí pé à oyẹ kí n mú gíláàsì mi dání. Màá dé wọlé, màá lọ mú gíláàsì mi. Ìgbà mí máa fi sórí tábìlì, màá jáde síta. Ìta tí mo bọ́ sì yiń, ó ní, máa lọ rí ǹkan bẹ́ẹ̀ tí mo máa ka. Màá dẹ́ẹ̀ni láti padà lọ mú gíláàsì mi. Màá bẹ̀rẹ̀ sí ní máa, màá wọ̀, màá dé lè ka ìwé tí wọ́n fún mi kí n ka. Gíláàsì tí mò ń wọ yìí ránmi lọ́wọ́ gidigidi torí mo lè kàwé. Ah! Tí mi ò bá wọ gíláàsì mi tí mò ń bẹ̀rẹ̀ sí ń fi agídí kàwé, orí a máa fọ́ mi. Iwájú orí gán gán ni mò ń sọ. Iwájú orí mi a máa fọ́ mi, ojú a máa dùn mí tí mi ò bá fi glasses tí wọ́n fún mi yìí kàwé. Torí náà glasses yìí ni mò ń lò ó dẹ́ rán mi lọ́wọ́. Ìgbà máa, ìgbà, ìgbà mìíràn mo máa ti bẹ̀rẹ̀ sí máa ka ìwé yẹn tí ọ̀rọ̀ náà bá tóbi, màá ka. Amọ́ tí ó bá tóbi mi ò ní lè ka. And tí, tí mo bá dé gbìyànjú láti ka, iwájú orí ọ̀pọ̀n a máa fọ́ mi gidi gan-an ni ojú a sì máa dùn mí. Màá ní láti pa ìwé dé, màá fi sílẹ̀ mi ò ní ka mọ́ torí mi ò lè wọ glasses mi ní ìgbà náà. Ẹ ṣeun.

Ó tó ọdún kan sẹ́yìn tí mo rin ìrìnàjò iṣẹ́, tí mo rìn àjò fún iṣẹ́. Ọdún méjì méjì ni wọ́n fún wa ní ilé iṣẹ́ wa kí a máa fi lọ ìrìnàjò, ká lè fi mọ nǹkan tí à ń ṣe, ká lọ kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ tí à ń ṣe. Ọdún méjì sẹ́yìn ni mo ti lọ ìrìnàjò iṣẹ́. Bí mo ṣẹ̀-- bí mo ṣe ti lọ yìí, ó lè tún tó. Mi ò tún mọ ọdún tí wọ́n á tún gbà kí èmi fúnra mi lọ, torí kì í ṣe gbogbo èèyàn ni wọ́n ń fún ní ààyè láti lọ, láti rìn àjò iṣẹ́. Àwọn tí wọ́n bá ti wà ní ìjókòó tàbí ìjókòó tó ọdún méjì ní ilé iṣẹ́, tí wọ́n bá ti gbà tó ọdún méjì sí mẹ́ta ní ilé iṣẹ́, wọ́n lè gbà kí eeyan rìn àjò kó lọ kọ́ bó ṣe máa ṣe iṣẹ́ tí à ń ṣe yìí dáradára. Ó tó ọdún méjì sẹ́yìn tí mo ti lọ ìrìnàjò temi, mi ò lè mọ ìgbà tí wọ́n tún máa gbà kí n lọ, ẹ ṣé.